Rara o, mi ò fẹ́ràn láti máa wà ní òru. Mo fẹ́ràn kí ó jẹ́ ojú ọjọ́, ẹ́, láàrọ̀ tàbí ní ọ̀sán. Nítorí ní àsìkò yìí ni èèyàn máa ráyè ṣe ohunkóhun tí ó bá fẹ́ ṣe. Nítorí pé ní, ẹ́, ọ̀dọ̀ọ̀ wá níbí ní orílẹ̀-èdè Nàìjíríà, iná mọ̀nàmọ́ná kò dúró dáadáa bí ó ṣe yẹ kó dúró. Nítorí náà tó bá ti di òru, òkùnkùn ni ó máa ń ṣùbolẹ̀ tí iná, ẹ́, mọ̀nàmọ́ná ò bá ti ṣí. Ṣùgbọ́n tí bá jẹ́ ní ojúmọ̀ọ́mọ̀ ni ní ọjọ́ tí èèyàn rí, ẹ́, ojú dáradára, ohunkóhun tí ènìyàn bá fẹ́ ṣe ní àsìkò náà èèyàn máa ráyè ṣe. Tó bá jẹ́ pé ènìyàn fẹ́ kàwé ni àti kàwé kò ní ṣòro, èèyàn ni máa nílò láti lọ máa wá iná kiri kí ó tó ka ìwé tí ó bá fẹ́ kà. Tàbí tí ó bá fẹ́ dáná ni o, àìṣèdáná kò ní ṣòro fún un nítorí pé ojúmọ̀ọ́mọ̀ ni. Ṣùgbọ́n tó bá jẹ́ òru ni èèyàn ṣẹ̀ṣẹ̀ máa táwọ́ kiri tàbí máa wá ohun tí kò sọnù kiri. Èyí ni ó jẹ́ pé mo fẹ́ràn kí ó sì jẹ́ ọ̀sán ju òru lọ. Mi ò fẹ́ràn òru rárá. Yatọ́ sí èyí, òru ni àwọn adigunjalè àti àwọn tí ó máa ń ṣe iṣẹ́ oró kiri tàbí àwọn agbénipamọ́ fún owó tí wọ́n máa ń ṣe iṣẹ́ ibi wọn káàkiri ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí náà ó se, ó jẹ́ nǹkan tí ó jẹ́ ìjàǹbá fún ènìyàn láti rìn ní àsìkò yìí tàbí kó sọ pé óun fẹ́ rìnrìn àjò. Nítorí pé àwọn ará bí tí mo dárúkọ ní ti tẹ́lẹ̀ náà, àwọn jàndùkú àti àwọn olè, àwọn adigunjalè, àwọn to n ti wọ́n rán láti pa ènìyàn, àsìkò yìí ni wọ́n máa ń ṣe iṣẹ́ burúkú ọwọ́ wọn. Èyí ni ó jẹ́ pé mo fẹ́ràn kí ó jẹ́ ọ̀sán ju òru lọ. Ṣùgbọ́n àwọn àǹfààní díẹ̀ náà wà nínú òru fún àpẹẹrẹ, ẹ́, òru ni èèyàn máa ń ráyè láti sinmi. Tí ó bá ní eeyan, eeyan ti siṣẹ́ lati lọ láti òwúrọ̀ tí ó sì ṣiṣẹ́ kárakára, yóò padà sí ilé rẹ̀ tí ó bá di ìrọ̀lẹ́. Tí ó bá sì di òru, yóò sùn, yóò sì fún ara ní ìsinmi. Ẹ̀, àǹfààní kan tí ó wà nínú òru ni yìí. Ṣùgbọ́n tí a bá ní kàwó dáradára, àǹfààní tí ó wà nínú òru, ẹ́, ó kéré lọ́pọ̀lọpọ̀ ju ìgbà tí ó bá jẹ́ ọ̀sán lọ. Ìdí nìyí tí mo fi fẹ́ràn láti wà ní òru, láti wà ní ọ̀sán ju òru lọ.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Ẹ̀, gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá òun ni ó máa ní nọ́mbà yìí. Tí ènìyàn bá fẹ́ ṣe ohunkóhun fún àpẹẹrẹ, tí ó bá fẹ́ ṣí, ó fẹ́ bá lọ sí ilé-ìfowópamọ́ láti ṣí account kí wọ́n máa fi owó sí, ó máa nílò nọ́mbà orílẹ̀ yìí láti lè ṣe nǹkan báyìí. Láìsí nọ́mbà náà àti ṣe irú nǹkan báyìí kò ṣe é ṣe. Nítorí tí o bá dé ilé-ìfowópamọ́sí, àwọn nǹkan tí wọ́n máa kọ́kọ́ bèèrè ní ọwọ́ rẹ̀, òhun ni nọ́mbà orílẹ̀ kí ó tó di pé wọ́n tó lè ṣí account fún ẹni náà kí ó bá lè máa fi owó pamọ́ sí ilé ìfowó, ilé, ìfowópamọ́sí yìí. Ìdí nìyí tí, nọ́mbà yìí tí ó fi ṣe pàtàkì. Yàtọ̀ sí ti ọ̀rọ̀ ilé ìfowópamọ́sí, tí ènìyàn bá fẹ́ gba ìwé ìrìn ọkọ̀, èyí tí wọ́n ń pè ní driver's license, ó nílò nọ́mbà orílẹ̀. Nítorí láìsí nọ́mbà orílẹ̀ kò ní lè gba, ìwé ìrìnnà ọkọ̀. Nítorí náà kò ní ṣe é ṣe fún ẹni náà láti sọ pé òun fẹ́ máa wa ọkọ̀ ní ojúu pópó. Tí ó bá gbìyànjú rẹ̀ láìní ìwé ìrìnnà, àwọn agbófinró tí ọwọ́ wọn bá tẹ́ ẹ́, owó tambua ni ó máa san kí ó tó di pé wọ́n máa yọ̀nda ọkọ̀ rẹ̀ fún ún. Wọ́n máa gbé ọkọ̀ rẹ̀, tí wọ́n sì máa gbé lọ sí àgọ́ wọn. Tí ó bá rí owó san, ibẹ̀ ni, ọkọ̀ náà máa wà títí yóò lọ fi ṣe ìwé ìrìnnà. Tí ó bá sì ṣe ìwé ìrìnnà náà, yóò sì tún san owó tambua kí ó tó lè rí ọkọ̀ rẹ̀ gbà. Kí ó tẹ́lẹ̀ tó rí ṣe ìwé ìrìnnà, mo ṣè sọ tẹ́lẹ̀, ó máa nílò, nọ́mbà orílẹ̀ láti lè ṣe yìí. Yàtọ̀ sí nọ́mbà orílẹ̀, kí ènìyàn bá fẹ́, lo ẹ̀rọ alágbèéká tí ó sì fẹ́ lo síìmù sínú rẹ̀, ó nílò nọ́mbà orílẹ̀ láti lè fi orúkọ rẹ̀ sílẹ̀ kí, kí ni síìmù náà kí ó tó lè ṣiṣẹ́ nínú ẹ̀rọ alágbèéká tí ó wà ní ọwọ́ rẹ̀. Ọ̀pọ̀lọ̀pọ̀ àǹfààní ni ó wà nínú nọ́mbà orílẹ̀ fún ẹnikẹ́ni tí ó bá wà ní orílẹ̀-èdè wa ní Nàìjíríà. Ǹbí ìdí nìyí tí èmi náà fi rò pé ó dára láti ní tí mo sì ní. Ìbéèrè sí ìdáhùn yìí tí ó béèrè pé "ṣé o ní nọ́mbà orílẹ̀?" òun ni pé mo ní nọ́mbà orílẹ̀ nítorí pé ó ṣe àǹfààní lọ́pọ̀lọpọ̀.

Oríṣiríṣi ìlànà ìpolówó ni mo ní fún ọjà mi. E gẹ́gẹ́ bí ẹni tí ó máa ń ta aṣọ, bàtà, e àwọn nǹkan tí wọ́n fi ń pa ara, àwọn nǹkan tí wọ́n máa fí ń pa irun àti oríṣiríṣi ọjà bẹ́ẹ̀. Oríṣiríṣi ọ̀nà oni mo máa ń gba polówó rẹ̀. Mo sì máa sọ àwọn nǹkan tàbí òmíràn ní ọ̀nà tí mo máa fi ń polówó ọjà mi. Ni àkọ́kọ́, ní orí e ẹ̀rọ alágbèéká mi, e mo mo ní WhatsApp lórí ẹ̀. Orí WhatsApp yìí oni mo máa ń gbé ọjà mi sí. Nígbà tí mo bá ti gbé ọjà mi síbẹ̀, màá fi òye ọjà náà ṣi. E orí WhatsApp status oni mo máa ń fi àwọn ọjà mi sí. Nígbà tí mo bá ti fi fọ́nrán náà ṣi, tàbí tí mo ya àwòrán ohun tí mò ń tà, tí ó bá jẹ́ bàtà ni màá ya àwòrán rẹ̀. E àwọn kan wà tó je pé ẹsẹ̀ wọn gùn. Màá fi irú bàtà tí ó le gbà wọ́n máa fi síbẹ̀. Màá sì sọ òye tí bàtà náà jẹ́. Tí ó bá jẹ́ pé wọ́n lè ná, e màá sọ pé, "Bàtà yìí ó, ó ṣeé ná ọ." Ṣùgbọ́n tí kò bá ṣe ná, màá kọọ́ síbẹ̀ pé, "E owó tí ó gbẹ́yìn tí mo lè tà ó ni mo fi síbẹ̀ yìí." Ẹ̀ nígbà tí mo bá fi síbẹ̀, mo máa rí àwọn tí ó sì máa ń, e fún mi ní àtẹ̀jíṣẹ́ pé àwọn fẹ́ ra bàtà tí mo fi sí orí WhatsApp status mi. E yàtọ̀ sí ẹ̀rọ social media WhatsApp tí mo máa ń lò láti polówó, mo tún máa ń gbé sórí ẹ̀rọ social media Instagram. Mo lè fi fọ́nrán sí tàbí kí n ya àwòrán, àwòrán rẹ̀ pẹ̀lú ẹ̀rọ alágbèéká mi, e tí màá sì fi sí orí Instagram àti òye tí mò ń tà. E ẹnikẹ́ni tí ó bá fẹ́ran ohun tí mo gbé sórí ẹ̀ yio sì tẹ e àtẹ̀jíṣẹ́ sí mi tàbí kí ó pe nọ́mbà ẹ̀rọ alágbèéká mi láti lè dúna dúra ohun tí e mò ń tà. Yàtọ̀ sí e, e social media Instagram, e orí Twitter, e tí wọ́n pè ní X nísìnyí, oun tún ni mo tún máa ń ṣe ìpolówó ọjà mi. Ìlànà mìíràn tí mo máa ń lò ní, tí mo máa gbé síbẹ̀ bí mo ṣe ń ṣe ti WhatsApp àti Instagram bẹ́ẹ̀ náà jẹ ẹ́ ni mò ń ṣe ti e Twitter, tí mo máa fi fọ́nrán sí tàbí tí mo máa ya nǹkan tí mò ń tà yìí tí mo máa gbé sórí X. Nígbà mìíràn, mo sì tún lè ra nǹkan tó pè ní e Ads ní orí Twitter kí àwọn ọ̀pọ̀ ènìyàn kí wọ́n bá lè rí ohun tí mò ń tà ní orí Twitter. Ọ̀pọ̀lọpọ̀ ní àwọn oníbàárà tí mo ti ri ni órí Twitter tí wọ́n sì ti wá bá mi ra àwọn ohun tí mò ń tà. Yàtọ̀ sí e orí ẹ̀rọ social media tí mo ti máa ń ṣe ìpolówó, mo tún máa ń fi ẹnu ṣe ìpolówó ní e ilé ìjọsìn. Mo máa ń fi í ń lọ fún àwọn ènìyàn pé, "À, ẹ wá o, mò ń ta aṣọ, mò ń ta bàtà. Oríṣiríṣi aṣọ ni mò ń ta o. Aṣọ báyìí báyìí ni mò ń tà, bàtà báyìí báyìí ni mò ń tà. Irú ọṣẹ báyìí àti irú ìpara báyìí òun ni mò ń tà tí owó rẹ̀ kò sì ga ju ara ẹni lọ." E ọ̀nà mìíràn tí mo máa ń fi ń ṣe ìpolówó ọjà mi òun nìyí. Ìlànà mìíràn tí mo máa ń lò òun ni mo tún tún sọ ni ránpẹ́ yìí. E lẹ́yìn èyí ni, e ìlànà mìíràn tí mo máa tún ṣe ìpolówó ọjà ni pé mo máa gba àwọn ènìyàn tí ó mọ̀ bá eeyàn ṣe ìpolówó ọjà tí a sì máa gbé sórí ọkọ̀ tí wọ́n a máa polówó rẹ̀ tí wọ́n a máa sọ fún àwọn ènìyàn pé kí wọ́n wá ra ohun tí à ń tà. E a lè gbé lọ sí àwọn oríṣiríṣi ibi tí a mọ̀ pé e àwọn ènìyàn ti lè bá wa ra ọjà yìí. E ọ̀nà mìíràn tí mo tún máa ń ṣe ìlànà ìpolówó ọjà nìyí. Paríparí ẹ̀, ní ibi tí mo ti ń tajà gan gan, e níbẹ̀ ni a tún máa ń ní ẹ̀rọ tí ó máa ń gbohun sókè dáadáa láti lè máa pariwo fún àwọn ènìyàn pé à ń ta nǹkan báyìí báyìí níbí kí àwọn ènìyàn kí wọ́n yà láti lè bá wa ẹ ra nǹkan. A lè sọ ní ọ̀rọ̀, a sì lè kọọ́ ní orin fún ẹnikẹ́ni tí ó fẹ́ bá wa ra ọjà náà.

Ehn, oríṣiríṣi èrò ni mo ní fún iṣẹ́ ọjọ́ iwájú. Ǹkan méjì pàtàkì òun ni ó wà nínú èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú. Ni lọ́wọ́lọ́wọ́ yìí, ehn, mo jẹ, ehn, olùkọ́ ní ilé ìwé girama, ehn, ní ìlú Ìbàdàn. Ṣùgbọ́n kì í ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe títí di ọjọ́ alẹ́ nìyí. Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú òun ni pé mo fẹ́ jẹ́ olùkọ́ ní ilé ìwé gíga university ní orílẹ̀ èdè Nàìjíríà. Pápá jùlọ ní ti, ehn, ilé ìwé gíga ti Ìbàdàn, ehn, ibẹ̀ ni àfojúsùn mi òun ni ó wà. Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú yàtọ̀ sí, ehn, jíjẹ olùkọ́ ní ilé ìwé gíga university. Òun ni pé kí í ní, ehn, non governmental organization kan tí ó máa ń ṣe ìrànwọ́ láti lè jẹ́ kí àwọn Kristẹni àti àwọn Mùsùlùmí kí wón gbé pọ̀ ní àlàáfíà láìsí ìjà tàbí ìtanú. Ehn, àwọn nǹkan báyìí òun ni èrò mi fún ọjọ́ iwájú.

Rárá, mi ò kí máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn tí mo bá ń bá àwọn ènìyàn kéréje sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn ènìyàn tí ó pọ̀ tí mo nílò láti jẹ́ kí ohùn mi kí ó jága ara, eh, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn kí gba àwọn ènìyàn wọ̀nyí kí wọ́n lè gbọ́ ohùn tí mò ń sọ. Nítorí náà, ó dúró lórí bí àwọn ènìyàn tí mo máa ń bá sọ̀rọ̀ bí wọ́n bá ṣe pọ̀ tó. Òun ni, ó máa ń, ẹ́, ló máa ń sọ bóyá mo máa lo ẹ̀rọ ìrànwọ́ ohùn tàbí mi ò ní lò ó. Nítorí pé mo jẹ́ ẹnìkan tí ohùn rẹ̀ tí ó jága ara, tí mo sì lè sọ̀rọ̀ sókè dáradára, tí ènìyàn ọgọ́rùn-ún tí ó bá wà nínú, ẹ́, inú gbọ̀ngàn kan tàbí kí ó bá wà ní ìta gbangba, ohun mi, ohun mi sì lè lọ sókè dáradára kí, tí wọ́n sì máa gbọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé bó pọ̀ ju bẹ́ẹ̀ lọ tí mo sì ní láti sọ ohun tí wọ́n nílò láti gbọ́ dáradára, mo máa lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Nítorí náà mo máa ń lò ó, ẹ́, tí àwọn ènìyàn tí mo bá fẹ́ bá sọ̀rọ̀ tí wọ́n bá pọ̀ dáradára.

Ìdáhùn sí ìbéèrè tí o sọ pé ṣe o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú ni pé, bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Ó jẹ́ àwọn ohun tí ó rọrùn gidi láti ṣe. Nígbà tí o bá dé, ibi tí a ti máa ń wọ ọkọ̀, tí ọkọ̀ bá ń bọ̀, tí, ọkọ̀ elérò tí ó fẹ́ gbé àwọn ènìyàn, ò máa ń na ọwọ́ sílẹ̀ fún un. Nígbà tí ó bá sì dúró, wà è sọ ibi tí òun ń lọ. Lẹ́yìn náà, eyín mẹ̀èjì ó sì dúna dúra, tí ó bá gba òye tí ó fẹ́ san, yóò ní kí o wọlé. Iwo náà, o wọlé sínú ọkọ̀ náà, tí ó máa gbé ẹ lọ sí ibi tí òun ń lọ. Nítorí náà, àti dá ọkọ̀ dúró ní, ìdojúkojú kì í ṣe ohun tí ó le, bẹ́ẹ̀yẹn. Ẹ̀, nǹkan tí ó rọrùn ni àti dá ọkọ̀ dúró ní ìdojúkojú.

Tí mo bá fẹ́ jí ní òwúrọ̀, àwọn mọ́sálásí kan ó wà ní ẹ̀gbẹ́ ilé mi àti ilé ìjọsìn tí àwọn Krìsìtẹ́nì kan ó wà. Ago márùn-ún àárọ̀ òun ni àwọn mọ́sálásí yìí tí wọ́n máa ń pe ìrun. Ago márùn-ún yìí náà ní ilé ìjọsìn yìí ni wọ́n máa ń bẹ̀rẹ̀ ètò àárọ̀ wọn láti ọjọ́ ajé títí dé ọjọ́ ẹtì. È, nítorí náà tí mo bá ti gbọ́ ní àárọ̀ kùtùkùtù pé, ẹ, àwọn mọ́sálásí yìí wọ́n pè irun tàbí ilé ìjọsìn yìí wọ́n ti bẹ̀rẹ̀ ètò wọn. Nítorí pé wọ́n máa ń fi ohun, ẹ, èlò tí ó máa ń mú ohun ẹ̀yán lọ sókè, ẹ, wọ́n máa ń lò ní ilé ìjọsìn yìí àti ní mọ́sálásí yìí. Tí mo bá ti gbọ́ ohùn wọn, mo máa mọ̀ pé ago mẹ́rin tàbí ago márùn-ún àárọ̀ ó ti lù. Ẹ, nítorí náà, àsìkò àti jí àti dìde kúrò lórí ibùsùn ọtí tó nìyí, ẹ, báyìí ni mo ṣe máa ń jí ní òwúrọ̀. Tí mo bá sì jí ní òwúrọ̀ tí mo sì gbàdúrà tán, ẹ, màá bọ́ sí inú ilé ìdáná, màá dáná oúnjẹ àárọ̀. Nígbà tí mo bá dáná oúnjẹ àárọ̀ náà tán, màá fi oúnjẹ sínú abọ́ tí mo máa ń gbé lọ sí ibi iṣẹ́ kí n tó wá bọ́ sí bàlùwẹ̀, ẹ, ní ilé ìwẹ̀ láti, ẹ, wẹ̀. Nígbà tí mo bá wẹ̀ tán, màá sì fọ ẹnu kí ó tó leké mo wọ aṣọ mo sì kọrí sí ibi iṣẹ́. Ẹ, báyìí ni mo ṣe máa ń jí ní òwúrọ̀.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́. Ní ibi iṣẹ́ mi, ẹ́ àwọn tí ó ti dé ibi iṣẹ́ ṣáájú mi dáradára, tí ó jẹ pé bóyá wọ́n ti lò bí ogún ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ ní ibi iṣẹ́, wọ́n wà níbẹ̀ rẹpẹtẹ. Nítorí náà tí mo bá ní ìṣòro kan tàbí òmíràn ní ibi iṣẹ́, màá lọ bá àwọn wọ̀nyí tí ó jẹ́ pé wọ́n jẹ́ ọ̀gá mi ní ibi iṣẹ́ tí wọ́n sì ní ìrírí dáradára. Ó lè jẹ́ pé àwọn náà ti kojú irú ìṣòro yìí rí, nítorí náà wọ́n ti máa ní ìrírí bí àwọn náà ṣe kojú rẹ̀ tí wọ́n sì sọ òkè ìṣòro náà di pẹ̀tẹ́lẹ̀. Màá lọ bá wọn, màá sì sọ irú ìṣòro tí mo ní ní ibi iṣẹ́, ẹ́ bóyá ó ní iṣẹ́ kan tí mo fẹ́ ṣe tí kò yé mi bí a ti ń ṣe, màá lọ bá wọn, màá sì sọ fún wọn. Wọ́n sì máa tọ́ mi lọ́nà níbí a ṣe ń kojú ìṣòro náà. Ẹ̀ ọnà kan nìyí tí mo máa ń fi kojú ìṣòro ní ibi iṣẹ́. Yàtọ̀ sí èyí, ní bá rí pé mo tún ní ìṣòro mìíràn tí mo nílò láti kojú, ó ní àwọn ìwé kan tí a ní tí ó máa ń sọ̀rọ̀ nípa ohun tí a máa ń ṣe. Bóyá tí a bá fẹ́ ṣe nǹkan tàbí òmíràn, ọ̀nà tí a máa gbà ṣe ó wà nínú ìwé yìí. Ẹ̀ màá sì lọ sí inú ìwé yìí níbi tí wọ́n máa ń kó sí láti ka bí a ti ń ṣe. Nígbà tí mo bá sì ká nígbà mìíràn, ẹ́ ó máa ń ràn mí lọ́wọ́ láti kojú ìṣòro náà. Yàtọ̀ sí èyí, ẹ́ orí ẹ̀rọ ayélukára YouTube ó tún jẹ́ ọ̀nà mìíràn tí mo máa ń gbà ún rí ẹ́ ọ̀nà láti kojú ìṣòro. Tí ó jẹ́ pé ó ní ohun tí mo fẹ́ ṣe tí ó dàbí ẹní pé ó fẹ́ lọ́kọ́ dí tí ó ṣòro láti ṣe, màá lọ sí ẹ́ orí YouTube, màá sì kọ̀ ọ́ síbẹ̀ pé mo ní ìṣòro yìí. Ẹ̀ yóò sì gbé àwọn fọ́nrán kan wá tí ó máa ràn mí lọ́wọ́ láti kojú ìṣòro náà. Tí mo bá sì tẹ̀lé ìṣòro, bá sì tẹ̀lé àwọn ìlànà tí ó wà nínú fọ́nrán yìí nígbà mìíràn ó máa ń ràn mí lọ́wọ́ láti lè ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe tí kò yé mi. Paríparí ẹ̀ ẹ́ àdúrà ohun tún ni mo máa ń gbà nígbà tí mo bá ní ìṣòro ní ibi iṣẹ́. Àwọn ọ̀nà wọ̀nyí tí mo ti làkálẹ̀ òun ni ọ̀nà tí mo máa ń gbà n kojú ìṣòro ní ibi iṣẹ́ mi.

Rárá o, e mi ò ní aṣọ wíwẹ̀, e nítorí pé ní ìgbà tí mo bá fẹ́ wẹ̀ ní ògolontó, o un ni e mo máa ń wẹ̀. Ṣùgbọ́n, e mo ní aṣọ tí ó máa ń fi ń nura. E tí mo bá fẹ́ dáhùn ìbéèrè bóyá mo lè wẹ̀ ní inú odò, à rára o, mi ò lè wẹ̀ nínú odò nítorí náà mi ò ní aṣọ tí a fi ń wẹ̀ nínú odò, e nítorí, e mo bẹ̀rù omi lọ́pọ̀lọ́pọ̀. Ìdí nìyí, ẹ tí mi ò fi ní aṣọ wíwẹ̀ rárá. Àti pé ní ìgbà mìíràn mi ò rí ààyè láti lọ sí, ẹ odò láti lọ wẹ̀ tàbí nínú adágún omi tí wọ́n ti ṣe tí àwọn èèyàn máa tí ń wẹ̀, ẹ mi ò kí máa ráyè lọ nítorí pé mo ní iṣẹ́ rẹpẹtẹ láti ṣe. Nítorí náà ààyè kò ṣi fún mi tààrà láti máa lọ sí adágún omi tí wọ́n ti ń wẹ̀, ẹ níbi tí mi bá ti ẹ̀ ti kọ́ bí a ti ń wẹ̀, ẹ èyí kò fún mi ní, ẹ àǹfààní tàbí ìwúrí láti ra aṣọ wíwẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwẹ̀ tí inú ilé ni, ẹ mi ò ní aṣọ wíwẹ̀ ní ògolotó, bẹ́ẹ̀ òní mo máa ń wẹ̀. Ṣùgbọ́n mo ní aṣọ tí mo lè fi nu ara mi lẹ́yìn ìgbà tí mo bá wẹ̀ tán. Ìdáhùn sí ìbéèrè yìí òun ní pé mi ò ní aṣọ wíwẹ̀

Ilé àwọn òbí mi ní ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ọ̀dọ̀, orílẹ̀-èdè Nàìjíríà, ibẹ̀ ni mo fẹ́ràn jù lọ. Nítorí ní ìgbàkugbà tí mo bá lọ sí ọ̀dọ̀ àwọn òbí mi nílú Àkúrẹ́ ni mo máa ń lè wo àlàáfíà wọn, láti lè mọ bí wọ́n ṣe ń ṣe àti bí ara wọn ṣe rí. Ní ìgbà tí mo bá dé bẹ̀, oríṣiríṣi àwọn oúnjẹ aládùn tí mi ò rí jẹ ní ibi tí mo wà tàbí tí mi ò rí ààyè láti sè, òun ni mo máa ń jẹ ní ọ̀dọ̀ àwọn òbí mi. Fún àpẹẹrẹ, nígbà tí mo rìnrìn-àjò lọ sí ọ̀dọ̀ àwọn òbí mi ní, ẹ́, nígbà ọdún Kérésìmesì tí ó kọjá yìí, bí mo ṣe kọ́kọ́ dé ilé, wọ́n ti gún iyan àti ọbẹ̀ Ìṣàpá ni wọ́n ti sè sílẹ̀ pẹ̀lú ẹran nàmọ̀ àti ẹran adìyẹ tí wọ́n ti dín. Ní ìgbà tí, ẹ́, mo dé bẹ̀ wọ́n gbé oúnjẹ yìí, wọ́n gbe síwájú mi. Oúnjẹ náà ó ka mi láyà kàǹkà bí ẹbọ ni. Bẹ́ẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ní jẹ oúnjẹ yìí. Mo ṣe ń jẹ, ẹ́, òun ni mo ń fi ọtí ẹlẹ́rìndòdò tí mo fi ń tẹ̀ sílẹ̀. Nígbà tí mò ń jẹ oúnjẹ yìí, bẹ́ẹ̀ ni mò ń láàgùn tí inú mi tí ó sì dùn dáradára. Ẹ̀ yìí ó jẹ́ kí, ẹ́, ọ̀dọ̀ àwọn òbí mi kí ó jẹ́ ibi tí mo fẹ́ràn jù lọ lásẹ́ẹ̀lọ́ nítorí pé, ẹ́, ìgbádùn kẹ́lẹ́lẹ̀ ni. Yatọ̀ sí eyí tí mo bá lọ sí ọ̀dọ̀ àwọn òbí mi, ẹ́, kò sí iṣẹ́ kankan tí mo máa ń ṣe. Ntorí pé, ẹ́, wọ́n ti ní àwọn tí o máa bá wọn ń ṣiṣẹ́, àwọn tí o bá wọn ń gbálẹ̀, tí o bá wọn ń nu ilẹ̀, tí o bá wọn ń fọbọ́, tí o bá wọn ń dáná àtàwọn tí o bá wọn ń fọṣọ. Gbogbo àwọn iṣẹ́ wọ̀n yìí, ẹ́, àwọn tí o maa bá wọn ń ṣe, ó wà. Ntorí náà, kò sé pé màá máa ṣe iṣẹ́ àṣẹ láàgùn nígbà tí mo bá lọ. Jupé, ẹ́, kí n jẹun, kí n sùn, kí n jí, kí n siwẹ̀. Tó bá ṣeṣe pàápàá, ẹ́, àwọn to bá wọn ń ṣiṣẹ́ yóò, yóò nu mi ní oúnjẹ ṣùgbọ́n ẹ́, ìyẹn kò sí nbẹ̀. Èyí, ó, ó jẹ́ ìdí tí mo fi fẹ́ràn láti máa lọ sí ọ̀dọ̀ àwọn òbí mi. So ìdáhùn sí ìbéèrè yìí òun ni pé ọ̀dọ̀ àwọn òbí mi ẹ́ nílú Àkúrẹ́ òun ni ibi tí mo fẹ́ràn jù láti máa lọ.

Tábìlì iṣẹ́ mi ó dára lọ́pọ̀lọpọ̀, ẹ́ torí pé mo jẹ́ olùkọ́ ní ilé ìwé gírámà ti ìjọba. Ẹ̀ tábìlì iṣẹ́ mi ó dára lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ tábìlì tí a fi igi tí ó dára ṣe tí wọ́n sì ṣe tí ó tóbi dáradára tí ó sì le gba àwọn ẹrù tàbí ìwé tàbí oríṣiríṣi nǹkan tí n bá fẹ́ gbé sí orí rẹ̀, ó gba dáradára. Ó sì jẹ́ ẹ́ tábìlì tí ó tẹ́ ẹ́, ó jẹ́ nǹkan tí ó rọrùn láti gbé ìwé lé tí mo bá fẹ́ kọ iṣẹ́. Tábìlì náà ó ní aláwọ̀ rẹ́súrẹ́sú ní orí rẹ̀, mo lè pè é ní ẹ́ ní ònièdè òyìnbó mo lè pè é ní brown òhun ní tábìlì náà. Ẹ̀ ó ga ní ìwọ̀nba tí ó sì rọrùn fún mi láti lò ó ní ìgbà tí mo bá fẹ́ lò ó.

Rárá o, èmi kìí máa ń ṣe eré ìdáná. Àwọn eré tí mo máa ń ṣe, òun ni tí mo bá fẹ́ fi ẹsẹ̀ gbá bọ́ọ̀lù tàbí tí mo fẹ́ ju bọ́ọ̀lù sínú àwọ̀n, ẹ́ tàwọn oloyinbo ní football àti basketball, irú àwọn eré wọ̀nyí, òun ni mo máa ń ṣe. Tí ó bá di ọjọ́ àbámẹ́ta ní òpin ọ̀sẹ̀, oun ni mo máa ń lọ sí pápá ìṣeré Adamasingba tí ó wà ní ìlú Ibadan láti lọ ṣe eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti bọ́ọ̀lù tí a máa ń fi ọwọ́ ju sí inú àwọ̀n. Àwọn eré wọ̀nyí, òun ni mo máa ń ṣe. Yàtọ̀ sí nǹkan báyìí, ẹ́ iṣẹ́ òun ni mo máa ń fi gbogbo ọ̀sẹ̀ mi ń ṣe tàbí kí n wà pẹ̀lú àwọn ẹbí mi ní àsìkò tí mi ò bá ṣiṣẹ́. Ṣùgbọ́n tó bá di pé kí n ṣe eré, mi kì í ṣe eré ìdáni rárá.

Ní òní, òun ni mo kẹ́yìn fò. Ehn, nítorí pé a fẹ́ ṣe eré ìdárayá ní ilé ìwé tí mo wà. Ehn, mo jẹ́ olùkọ́ ní ilé ìwé girama ti ìjọba ní, ehn, Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nítorí náà a fẹ́ ṣe eré ìdárayá fún àwọn ọmọ ní oṣù tó ń bọ̀. A wáa ń ṣe ìgbáradì fún wọn fún eré náà. Nítorí náà a ní àwọn oríṣiríṣi eré ta fẹ́ ṣe. Ehn, èyí tí àwọn ọmọ máa ń fò ó wà nínú àwọn eré yìí. Ehn, nítorí náà láti lè fihàn wọn bí wọ́n ṣe máa ń fò, ehn, òní ó jẹ́ kí n fò ní èní. Ehn, nítorí náà ìgbà tí mo kẹ́yìn fò, òní, òní. Mo sì fẹ́ràn, ehn, eré yìí lọ́pọ̀lọpọ̀ nítorí pé, ehn, ó máa ń jẹ́ kí ènìyàn mọ̀ bóyá ara rẹ̀ fúyẹ́ tàbí ara onítọ̀hún bóyá ó wuwo tí kò lè gbé ara rẹ̀. Ẹ, idíìní yìí tí mo fi fẹ́ràn, ehn, eré yìí. Àwọn olóyinbo máa ń pè eré yìí ní high jump. Ehn, eré yìí òní ó jẹ́ kí n fò ní òní. Àwọn ọmọ náà wọ́n sì ṣe eré náà dáradára. Àwọn tí ó le fò nù wọn, wọ́n fò yọrí tí, ehn, a sì kọ orúkọ wọn sílẹ̀ fún àwọn tí ó máa kópa nínú ìdíje fífò náà. Àwọn olóyinbo máa ń pè é ní high jump. Nítorí náà, ehn, ìdáhùn sí ìbéèrè yìí ni pé òní, olónìí, òun ni, ehn, mo kẹ́yìn fò.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀. Ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ènìyàn tí ó mọ̀ bí wón ti ń ṣe èyí. Ṣùgbọ́n nínú gbogbo ohun tí mo mọ̀, mi ò mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀. Mo tilẹ̀ rí àwọn kan ní bí ọdún kan tàbí méjì sẹ́yìn, tí wọ́n polongo láti lè kọ́ àwọn ènìyàn bí wọ́n ti ń ṣe èyí, bí wọ́n ti ń ka àwòrán ilẹ̀. Ṣùgbọ́n nítorí pé kò sí ìdí kankan fún mi láti lè kọ́ irú nǹkan báyìí, nítorí pé kì ń ṣe iṣẹ́ tí mò ń ṣe. Mi ò sì rò pé irú nǹkan báyìí ó máa di owú fún ènìyàn. Nítorí náà mo rí pé kò sí ìdí láti lọ kọ́ irú ìmọ̀ yìí, ìdí nìyí tí mi ò fi kọ́ ní ìgbà náà. Nítorí náà, ni mi ò ṣe mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀. Ọ̀rẹ́ mi, pàápàá ó mọ̀ bí a ti ń kà. Ṣùgbọ́n nítorí pé mi ò ní inú dídùn sí ìdí nìyí tí mi ò fi kọ́ lọ́wọ́ rẹ̀. Nítorí ná idáhùn sí ìbéèrè yìí ni pé èmi kò mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa rin àtẹ̀gùn nítorí pé tíi ènìyàn bá fẹ́ gun ibi tí ọwọ́ rẹ̀ kò tó fún àpẹẹrẹ tí ènìyàn bá fẹ́ kun ilé, bóyá ilé alájà méjì tàbí alájà mẹ́ta, ó nílò àtẹ̀gùn kí ọwọ́ rẹ̀ kí ó ba lè dé bẹ̀ dáradára láti ṣe ohun tí ó nílò láti ṣe. Ìdí nìyí tí mo fi fẹ́ràn àtẹ̀gùn. Ó máa ń jẹ́ kíi ènìyàn gara ju bí ó ṣe wà lọ, láti lè ṣe ohun tí ọwọ́ rẹ̀ kò bá tó. Ìdí nìyí tí mo fi fẹ́ràn àtẹ̀gùn dáradára.